Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù, oúnjẹ ò kí n waste nibíbàyí o. Mo máa ń jẹ oúnjẹ tó kù, mo máa ń jẹ oúnjẹ tó kù, mo máa worm ẹ, mo máa jẹ, mo ò dé kí n waste oúnjẹ rárá. Mo máa jẹ, mo máa wón mẹ, mo máa gbádùn ara mi. Mo máa ń jẹ oúnjẹ tó kù.

Tí n bá jí l'òwúrọ̀, mo màá kọ́kọ́ gbàdúrà sí Olúwa mi ná. Tí n bá ti gbàdúrà tán, màá wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, màá jó, màá yọ̀, màá jẹun, màá wẹ̀, màá dẹ̀ yára láti lọ ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn.

Mo fẹ́ di èèyàn pàtàkì ní ọjọ́ iwájú. Mo fẹ́ ní owó gan-an, mo dẹ̀ fẹ́ ní ayọ̀ gan-an, mo fẹ́ ní orúkọ tó da. Mo dẹ̀ fẹ́ da yò, mo fẹ́ ráálè, mo fẹ́ ralẹ̀, mo fẹ́